Mo máa ń fún àwọn ohun ọ̀sìn, àwọn ohun ọ̀hún sé-- sé ní owó àfíkún. Bẹ́ẹ̀ ni, ṣe o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ ni, àfikún owó òṣìṣẹ́. Nígbà tí òṣìṣẹ́ tó bá ṣe iṣẹ́ rẹ̀ dáradára tí ó-- tó wù mí lórí, mo sì rí wí pé iṣẹ́ òṣìṣẹ́ náà, mo fẹ́ràn rẹ̀ gidigidi. Tí òṣìṣẹ́ mi tó bá ṣe iṣẹ́ tí ó dára lọ́pọ̀lọpọ̀ fún mi, màá fún un ní owó láti lè wù ú lórí. Iwú lórí náà ni wípé yóò sì lè ṣe òmíràn dáradára fún mi nítorí pé ibi tí ó bá wà láti wù òṣìṣẹ́ rẹ̀ lórí, òṣìṣẹ́ rẹ̀ yóò sì fún ọ ní owó, yóò sì fún ọ ní iṣẹ́ ju tí ó dára ní ọjọ́ mìíràn nítorí pé owó rẹ̀ òun ni ó ń sọ̀rọ̀. Nígbà tí owó náà bá sọ̀rọ̀, a ó rí pé òṣìṣẹ́ yóò sì gbà láti wí pé "Ọ̀gá mi, o ṣe mí dáradára. Jẹ́ kí n ṣe iṣẹ́ òmíràn fún ní ọjọ́ mìíràn tí yóò wùú lórí." A sì rí i wípé nígbà tí òṣìṣẹ́ mi tí ó bá-- tí ò bá tilẹ̀ rí mi, yóò sì fẹ́ ṣe iṣẹ́ mi dáradára. Nítorí pé owó tí mo fún un ní ìyàrí tí mo fi lé lórí owó rẹ̀ yóò sì máa sọ̀rọ̀. A rí i wípé ìbẹ̀rù á wà nínú ọkàn rẹ̀ pé ah "jẹ́ kí n ṣe iṣẹ́ mi Ọ̀gá mi dáradára kó tún lè fún mi ní owó àbí kó tún lè fi owó dúpẹ́ lọ́wọ́ mi pé o ṣe o o ṣe ohun àná nítorí pé iṣẹ́ tí o ṣe, ó wù mí lórí."

Ní ìgbà wo ni ó yẹ kí n lọ sí ilé ìkàwé? A rí i wí pé ìgbà tí ó yẹ láti fún mi láti lọ sí ilé ìkàwé ní ọwọ́, ní ọwọ́ àárọ̀, èyí tí a ń pè ní òwúrọ̀. Tí a bá lọ sí ilé ìkàwé ní òwúrọ̀, ohun tí olùkọ́ bá kọ́ akẹ́kọ̀ọ́ nígbà tí akẹ́kọ̀ọ́ tó bá ń kọ olùkọ́, ọmọ olùkọ́ rẹ̀ ní ìṣirò, a rí i wí pé akẹ́kọ̀ọ́ ni yóò mọ ohun tí olùkọ́ rẹ̀ bá ń kọ̀ ní ọwọ́ òwúrọ̀. A sì ń rí i wí pé nígbà wo ni kí ìyín lọ sí ilé ìwé. Nítorí nígbà tí ẹ̀yín bá lọ sí ilé ìwé, a ó sì ń rí i wí pé àwọn ènìyàn ó máa ń pọ̀ ní ọwọ́ òwúrọ̀ láti lọ sí ilé ìwé láti jẹ́ akẹ́kọ̀ọ́, láti kọ́ ẹ̀kọ́ ìmọ̀ si ní gbogbo ìgbà. A ó sì ń rí i wí pé ó dára fún ọmọlúàbí èyí ni ọmọ tí ó gbẹ́kọ̀ọ́ láti wí pé kó lọ múra. Èyí ni ọmọ tí ó gbẹ́kọ̀ọ́ láti wí pé kó lọ múra. A ó sì rí i wí pé, àwọn òní ọjọ́ fi ń lọ́, a ó ní, "Múra sí iṣẹ́ rẹ, ọjọ́ ń lọ." Ìbùkún ni fún ọmọ náà tí a sọ fún tó sì gbọ́.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kan? Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ kookan ni wípé mo máa ń ṣe exercise, èyí tí a ó máa sáré, a ó máa tọ sókè fún ìwọ̀ngbà ìwọ̀nbá àkókò péréte bí àkókò tí ó pọ̀ púpọ̀ kí nto máa lọ sí ibi iṣẹ́ láti lọ wẹ̀. Máa kọ́kọ́ sáré díẹ̀, máa se bí jogging, a ó tọ, a ó sáré kékeré, ooru yìí ó múyàn. Nigbà tí ooru bá ti mú wa, a rí wipé lẹ́yìn ìgbà náà a ó lọ wẹ̀, a ó sì mura ibi iṣẹ́ wa.

Ṣé mo fẹ́ràn wá ní òru? Sé o fẹ́ràn wá ní òru? Lọ́pọ̀ ìgbà, ẹni tí ènìyàn bá rí ní òru, ènìyàn máa ń bẹ̀rù rẹ̀. Bẹ́ẹ̀ ni, bọ̀ ẹni tí èeyàn bá mọ̀ ní òru, èèyàn máa ń fẹ́ràn rẹ̀. Nítorí pé ẹni tí ènìyàn mọ̀ lọ́sàn tí ó bá rí lóru, lọ́pọ̀ ìgbà ó o fẹ́ràn rẹ̀ náà ni. Lọ́pọ̀ ìgbà kí ó ti mọ ìrìn ẹsẹ̀ ẹni náà. Lọ́pọ̀ ìgbà ó o ti mọ wípé lágbájá ni ẹni tó ń kọjá ní àkókò yẹn. Waa ti mọ wípé ọmọ, ọmọ mi ló ń lọ tàbí ọ̀rẹ́ mi lẹni tó ń lọ. So lọ́pọ̀ ìgbà á ríi wípé ó dára láti, láti mọ ẹni tí ó bá ń lọ ní òru.